Rárá, ẹ̀rọ ìkànnì àyẹ̀wò ìbámu tó pé gbogbo ohun ní fún mọ̀ á ṣe tí mo bá sọ kọ́ nínú òkun fún mọ̀ á sọ̀ ọ́.

Bẹ́ẹ̀ni o, ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn jí. Mo jẹ́ ẹnìkan tí ó mọ bí a ṣe ń darí àwọn ènìyàn jí, tí àwọn ènìyàn sì máa ń tẹ̀lé ohun tí mo bá ṣe. Torí náà èyí ló rọrùn fún mi láti lè máa darí àwọn ènìyàn jí torí tí mo bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan, àwọn náà yóò tẹ̀lé mi lẹ́yìn àti máa ṣé.

Ìkan lára àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi ni ọ̀rọ̀ owó. Iṣẹ́ tí mò ń ṣe jẹ́ iṣẹ́ kan tó nílò ọ̀pọ̀lọpọ̀ owó láti lè bẹ̀rẹ̀ kí èèyàn sì lè tayọ àwọn ẹlẹ́gbẹ́. Èyí ló jẹ́ kí owó jẹ́ ìkan lára àwọn ìdojúkọ. Ìdojúkọ kejì ni wípé àwọn tí a jẹ ń ṣe òwò náà pọ̀

Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́ pẹ̀lú ọ̀yàyà àti òótọ́ àti ìfẹ́. Mò màà ń ràn wọn lọwọ ti wọn bá ni ló iránlọwọ mi, mó sì màà ń báwọn lóó pẹlú ọyáyá. Kódà mo máa ń mú wọn bí ọmọ ìyá àbí ọmọ bàbá mi ni, mo sì máa ń fẹ́ kí olúkalúkù máa ṣe iṣẹ́ rẹ̀ déédé.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ka ìwé gan-an ni. Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti máa ka ìwé, mo sì máa ń ka oríṣiríṣi ìwé, bóyá fiction ni o, bóyá sci-fi ni o, bóyá romance ni o, bóyá action ni o, bóyá biography ni o, bóyá scientific journal ni o. Tóbá ṣà sì jẹ́ ìwé tí n bá sì lè sì rí, tọ́wọ́ mi bá ti ba á, kíkà ni o.

Orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti máa ń ra ǹkan lọ́pọ̀lọpọ̀ ìgbà báyii o Mo máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì torí pé ó rọrùn fún mi. N kò sì nílò láti kúrò nínú ilé mi kí wọ́n tó wá gbé ohunkóhun tí ń bá rà wá bá mi. Èyí ló fàá tí mo fi fẹ́ràn láti máa ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì torí ó rọrùn fún mi lọ́pọ̀lọpọ̀.

Gbogbo ọ̀nà tí ń bá lágbára ni mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́. Gbogbo ọ̀nà àti gbogbo ìgbà mi kì í fi sí àkókò kan pàtó. Ṣùgbọ́n ìgbàkúgbà tí ènìyàn bá níran lọ́wọ́ mi àti ọ̀nà náà tó bá jẹ́ ohun tí mo lágbára rẹ̀ ni ń ó ṣe láìrò lẹ́eméjì rárá.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn pín oúnjẹ mi. Mo jẹ́ ẹnìkan tó máa ń kó ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ́ra tí mo sì máa ń fẹ́ kí inú gbogbo ènìyàn máa dùn. N kò sì lè máa jẹun kí n wá rí kí ẹlòmíì tó wà lẹ́gbẹ̀ẹ́ mi máa jẹun, torí náà n ó máa ń pín oúnjẹ mi pẹ̀lú àwọn ènìyàn torí wípé mi kì í ṣe adájẹ́

Bẹ́ẹ̀ni o, mo ní nọ́mbà orílẹ̀ torí wípé nọ́mbà orílẹ̀ yìí wà lára àwọn ọ̀nà tí ó jẹ́ ìdánimọ̀ fún mi wípé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni mí. Kódà nọ́mbà orílẹ̀ yìí ni ọ̀nà àkọ́kọ́ gòógì tí o fi le farare hàn gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà.

Data tí mo máa ń ṣe lọ́sọ́ọ̀ọ̀sẹ̀ tó data fifteen gigi. Mo jẹ ẹnìkan tí ó máa ń wà lórí Íńtánẹ́ẹ̀tì gan ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo sì máa ń wà lórí Íńtánẹ́ẹ̀tì tí mo sì máa ń lo àwọn social media apps lóriṣiríṣi àti YouTube nkankan. Èyí ló fa tí mo ṣe máa ń lo data tó pọ̀ lọ́sọ́ọ̀ọ̀sẹ̀.

Ohun tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni àwọn òwò tí a máa ń fi output iṣẹ́ mìíràn lọ́wọ́. Mo jẹ́ data scientist, ohun tí a sì máa ń ṣe pẹ̀lú data science wa ni wípé a máa ń fi ń bá àwọn òwò àti àwọn ilé iṣẹ́ ńlá ńlá wá ọ̀nà tí wón á fi máa ta òwò wọn, tí wón á sì máa ṣiṣẹ́ wọn dára sí.

Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń wo ojú àwòrán lójojúmọ́ o. N kò le sọ wípé iye ìgbà báyìí pàtó ní ṣùgbọ́n mo mọ̀ wípé ó pọ̀ gan ni, torí mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti máa wo àwòrán lọ́pọ̀lọpọ̀. Èyí ló fàá tí mo fi máa ń wo àwòrán lójojúmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Rárá o, n kò ní àwòrán lára rárá. Mo jẹ́ ẹnìkan tó kóràn kí a má ya àwòrán sí ara ẹni torí wípé lérò mi à ń bá ara ẹni jẹ́ ni. Mo sì tún jẹ́ ẹnìkan tí ó máa ń fi ẹ̀jẹ̀ sílẹ̀ lóòrèkóòrè tí yíyá àwòrán sára sì jẹ́ èèwọ̀ fún mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu oògùn lójoójúmọ́. Mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ó ní àrùn ìfúnpá gíga lára tí mo sì má ń èjì rẹ̀. Èyí ló fàá tí mo ṣe máa ń lo oògùn lójoójúmọ́ torí wípé ó ní àwọn òògùn tí dókítà fún mi tí mo gbọ́dọ̀ máa lò lójoójúmọ́ láti máa bá àrùn ìfúnpá gíga yìí jà.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé torí wípé ilé ìṣẹ̀mbáyé yìí ni ilé tí èèyàn ti rí gbogbo ohun tó jọ mọ́ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, àwọn àṣà àti ìṣe àwọn bàbá wa tí èèyàn sì mọ ìtàn àti àwọn oríkì ilẹ̀ Yorùbá dáradára.

Ohun tí mo máa ń ṣe l'òwúrò ọkàn kan ni wípé mo máa ń gbàdúrà. Tí mo bá ti jí máa kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá fún oore-ọ̀fẹ́ tó fún mi láti rí ọjọ́ mìíràn. Lẹ́yìn èyí, màá bọ́ sí ìta, màá lọ jọ́ọ̀gì. Mo máa ń jọ́ọ̀gì láràárọ̀ ní ojoojúmọ́. Lẹ́yìn èyí, màá lọ wẹ̀, màá sì máa wá ohun tí ń jẹ fún àárọ̀ ọjọ́ náà.

Mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi pẹ̀lú ìdùnnú ṣùgbọ́n kì í pariwo. Mo máa ń ṣe ní jẹ̀'lẹ́ńkẹ́ ni. Mo sì máa ń ṣe pẹ̀lú àwọn tó sún mọ́ mi nìkan, àwọn ẹbí àtàwọn ọ̀rẹ́ mi. Mi ò ṣe àjọyọ̀ náà ní ariwo yálà, mo máa ń ṣe ní ìdájẹ́kẹ́, ìdákẹ́jẹ́

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Kódà iṣẹ́ ìtagbangba ni mo fẹ́ràn jùlọ. Iṣẹ́ tí mo ń ṣe ni pé mo máa ń ya àwòrán oríṣiríṣi nǹkan. Ya àwòrán bí i Òṣùmàrè, àwọn ẹranko inú igbó àtàwọn nǹkan bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn. Èyí sì ló fa tí mo fi fẹ́ràn iṣẹ́ ìṣàgbàngbà.

Ó máa tó oṣù mẹ́ta sí àkókò tí àwa yìí, ìyẹn ọdún tó n bọ̀, kí ọjà tuntun mi yóò tó dé. Ohun tó fàá tí yóò fi pẹ́ tó báyìí ni nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ ti wà ní holiday Kérésì tí kò sì sí ẹnikẹ́ni tó n ṣiṣẹ́ àbí tó n ta ọjà mọ́.

Bẹ́ẹ̀ni o, mo ti gun ọkọ̀ ojú omi rí dáadáa. Ìgbà tí mo gun ọkọ̀ ojú omi kẹ́yìn ni ìgbà tí mo lọ sí ìlú Bayelsa, tí a fẹ́ lọ sí abúlé kan nínú Bayelsa tó jẹ́ wípé kò sí títì tí ó n lọ sí abúlé náà àfi ọkọ̀ ojú omi.

Bẹ́ẹ̀ni o, mo máa ń pàdé àfojúsùn tita mi. Mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ó fẹ́ràn àwọn àfojúsùn tita rẹ̀. Mo sì máa ń ṣe ohun gbogbo tí ó wà ní agbára mi láti ríi wípé mo pàdé àfojúsùn tita yìí torí wípé tí ń kò bá pàdé wọn, inú mi kì í dùn.

Mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi pẹ̀lú ìdùnnú àti ayọ̀. Mo fẹ́ràn àwọn ẹbí mi púpọ̀, àwọn sì ni mo máa ń jẹ́ ara mi jù pẹ̀lú wọn. Èyí ló fàá tí mo ṣe máa ń pín àkókò mi sí méjì; ìdá ogún ogún mẹ́ta fún iṣẹ́, ìdá ogún méjì tó kú fún àwọn ẹbí mi.

Àṣà kan tí mo fẹ́ràn tí ẹbí mi máa ń ṣe ni wípé gbogbo wa pátápátá nínú ẹbí mi a máa ń padà wá sí ilé bàbá wa ni òpin ọdún láti wá ṣe ọdún kérésì ati àjọyọ̀ ọdún titun. Àṣà yìí jẹ́ àṣà kan tí ó mú gbogí aya gbogbo wa.

Bẹ́ẹ̀ni o, mo máa ń pe àwọn oníbàárà tuntun kí wọ́n le mọ̀ wípé mo fẹ́ràn wọn gẹ́gẹ́ bí ènìyàn kì í sì ṣe torí wípé owó tí mo fẹ́ gbà lọ́wọ́ wọn tàbí ohun tí mo fẹ́ k'wọ́n bá mira nìkan ni mo ṣe fẹ́ràn wọn. Ṣùgbọ́n mo jẹ́, mo rí wọn gẹ́gẹ́ bí ènìyàn, mo sì máa ń béèrè àlàáfíà kí n sì mọ̀ bóyá ayé wọn ń lọ déédé.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn wíwẹ̀ lódò àbí ní swimming pool. Mo sì ní oríṣiríṣi aṣọ wíwẹ̀. Èyí tó bá sì wù mí ni màá ń wọ̀ nígbàkúgbà tí n bá ti lọ sí swimming puulu àbí etí odò láti lọ wẹ̀. Aṣọ wíwẹ̀ tí mo ní ó lé ní mẹ́wàá.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadaa. Kódà mo fẹ́ràn láti máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì lówọ́lówọ́ báyìí ju kí ń máa ra ní inú ọjà tàbí ṣọ́ọ̀bù lọ. Torí wípé tí ń bá ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, n kò nílò láti kúrò nínú ilé mi kí wọ́n tó wá gbé ohun tí ń bá rà bá mi.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn lóòrèkóòrè torí wípé mo nígbàgbọ́ pé ìsọdọ̀tun ọkàn jẹ́ ìkan lára àwọn ọ̀nà tí èèyàn le gbà láti máa ṣe àtúnṣe nínú ayé rẹ̀, láti lè máa mọ àwọn nǹkan tó ṣe pàtàkì tí o sì ní wá ilé ayé mọ́ yá.

Ojú ọjọ́ tí ó mọ́lẹ̀, tí ó dára, tí kò gbóná jù, tí ọrùn sì ń ràn ní dé ilé, tí kò sì sí kurukuru lójú òfurufú, tí kò sì sí òjò ni mo fẹ́ràn. Irú ojú ọjọ́ báyìí má ń gúnrégé, ó sì má ń jẹ́ kí iṣẹ́ wù yàn ṣe dáadáa torí wípé kò sì òjò, kò sì sí kurukuru.

Bẹ́ẹ̀ni, mo ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí. Ìgbà mìíràn máa ń wà tó jẹ́ wí pé ẹ̀rọ á ní wàhálà tí ó sì kọjá òye èmí lásán. Irú àkókò bẹ́ẹ̀, mi ò ní ní ọ̀nà mìíràn ju kí ń bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ náà lọ.

Bí mo ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò ni wípé, màá ti kọ gbogbo ohun tí mo nílò láti kó dání fún ìrìnàjò yìí sílẹ̀ sínú ìwé, oun ó sì wa máa kó wọn sínú àpò tí mo fẹ́ gbé dání lọ lórí àjò náà. Un máa kó wọn sínú rẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan títí tí un ó fi kó gbogbo nǹkan tí mo kọ sílẹ̀ tán.

Bẹ́ẹ̀ni o, mo mọ bi a ti ń fọn kódà mo mọ bi a ti ń fọn dáradára ni. Àtìgbà tí mo ti wà ní ẹgbẹ́ akọrin ní ilé ìjọsìn Methodist ní ìsàlẹ̀ àárọ̀ Osogbo ni mo ti kọ́ bí a ṣe ń fọn. Mo sì mọ oríṣiríṣi nǹkan fọn gidi, fèrè ni, dùùrù, gbogbo rẹ̀ ni wọ́n máa ń fọn.

Mo máa ń ṣe ètò owó iṣẹ́ lásìkò. Mo gbàgbọ́ wípé ẹni tó bá ṣiṣẹ́ déédé, ó yẹ kí èèyàn san owó iṣẹ́ rẹ̀ lásìkò kí èèyàn má sì fi dùn. Torí náà, mo máa ń ṣètò owó iṣẹ́ lásìkò, mo sì ti máa ń yọ ọ́ sílẹ̀ gan kó tó di wípé a ta ọjà tán tàbí ti a parí iṣẹ́ fún oṣù náà.

Bẹ́ẹ̀ni, mo ma n jẹun nínú ọkọ̀ lẹ́ẹ̀kọ̀kan. Kì í ṣe gbogbo ìgbà, ṣùgbọ́n ó ma n jẹ́ dandan fún mi nígbà míràn bóyá ọjọ́ tí n bá ti n pẹ́ lọ bí iṣẹ́ ti n kóra yè dúró jẹun nílé, mo ma n gbe dání tí n sì ma jẹ lọ nínú ọkọ̀, tàbí ìgbà tí n bá n rìnrìnàjò lọ sí ibi tó jìnnà.

A! N kò ní ohun kan pàtó tí mo máa ń jẹ ní ọ̀sán o, torí wípé n kì í sáabà jẹun ọ̀sán. Ibi iṣẹ́ ni mo máa ń saábà wà, n kò sì fẹ́ràn kí n máa jẹun lẹ́nu iṣẹ́. So ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ǹkan rárára bíi ẹ̀pà bíi kúlí tí ẹnu mi bá rí tàbí ti ọwọ́ mi bá bà ni mo máa ń jẹ. Ìgbà míràn sì re, mo lè mú gààrí.

Bẹ́ẹ̀ni o, mo máa ń rìn ní àlàáfíà. Mo jẹ́ ẹnìkan tó jẹ́ ẹni tó ní ìwà tútù pẹ̀lẹ́ tó sì máa ń lo jẹ́jẹ́ tirẹ̀. N kìí fa wàhálà àbí rògbòdìyàn pẹ̀lú ẹnikẹ́ni. Mo sì gbàgbọ́ wípé ọ̀nà àlàáfíà ló yẹ kí ọmọlúwàbí máa rìn. Mo jẹ́ ẹnìkan tó jẹ́ ẹni tó ní ìwà tútù pẹ̀lẹ́ tó sì máa ń lo jẹ́jẹ́ tirẹ̀.

Bẹ́ẹ̀ni o, mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Àdúgbò mi ò fi bẹ́ẹ̀ tóbi náà. A wa ènìyàn tí a sì wá nínú rẹ̀ pọ̀, ṣùgbọ́n a súnmọ́ ra wa dáadáa, a sì máa ń bá ara wa ṣe dáadáa. Kódà a máa ń mọ wọléwọ́ de ara wa nígbà mìíràn, èyí ló jẹ́ kí a mọ ara wa dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Gbogbo ohunkóhun tí ó bá ṣẹlẹ̀ ní ọjọ́ náà ni mo máa ń kọ. Láti ǹnkan tó bẹ̀rẹ̀ láti ìgbà tí n bá wọ enú iṣẹ́ títí di ìgbà tí n bá parí iṣẹ́ fún ọjọ́ náà, gbogbo rẹ̀ ni mo máa ń kọ. Ohunkóhun kan tó bá ti ṣẹlẹ̀ báyìí yóò di kíkọ.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jíjẹ jù ni ẹ̀fọ́ tètè. Mo fẹ́ràn ẹ̀fọ́ tètè jíjẹ torí wípé ó jẹ́ ẹ̀fọ́ tó ní ọ̀pọ̀lọpọ̀ ohun tó máa ń ṣe ara lóore lára. Kódà, àwọn dókítà máa ń gba ènìyàn ní'yànjú àti máa jẹ ẹ̀fọ́ tètè torí wípé ó dáa f'ara, ó sì máa ń ṣ'ara lóore gan ni.

Ó ti pẹ́ gan an tí mo ti kẹ́yìn lọ sí ọjà o. Kódà ó ti lé lọ́dún kan. Ayé ti di ayé ìrọ̀rùn, Íńtánẹ́ẹ̀tì sì ti jẹ́ kó rọrùn fún mi láti ra ohunkóhun tí mo fẹ́ rà láì lọ sọ́jà. Èyí ló fà tí ń kò fi lọ sọ́jà mọ́ bí i ti ìgbà kan, tó sì jẹ́ kó jẹ́ wípé ó ti pẹ́ gan an tí mo ti kẹ́yìn lọ sọ́jà.

Bẹ́ẹ̀ni o, mo máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí mo bá sùn. Àkókò ọ̀gbẹlẹ̀ la wà yìí, tótùtù sì máa ń mú gan-an lóru. Torí náà, mo gbọ́dọ̀ máa fi aṣọ ìbora tí bá sùn kí òtútù má bá mú mi jù lóru kí i má sì má gbọ̀n tí ó bá di òwúrọ̀. Torí òtútù má ń pọ̀ gan ní òru, ó sì má ń tutù gan-an ni.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi dára gan-an ni. Ó fẹ́ràn mi púpọ̀púpọ̀ torí wípé mo jẹ́ ẹnìkan tó yára mọ́ṣẹ́, tó fẹ́ràn iṣẹ́ rẹ̀, tó sì máa ń mójú tó iṣẹ́ rẹ̀, tó lòótọ́, tó lọ́yàyà tó sì máa ń tètè dé ibiṣẹ́. Gbogbo àwọn nǹkan yìí ló jẹ́ kó fẹ́ràn mi dénu gidi gan-an ni.

Bẹ́ẹ̀ni o, mo ní ètò ààbò kọ̀ǹpútà. Ètò ààbò kọ̀ǹpútà tí mo ń lò ni Avast. Avast yìí dára gidi gan-an torí wípé ó máa ń dáàbò bo kọ̀ǹpútà mi dáadáa, ó sì máa ń gbà kúrò lọ́wọ́ gbogbo ewu tó wà lórí Íńtánẹ́ẹ̀tì àtàwọn tó máa ń jìnnì ní nǹkan.

Òrèkòorè ni mo máa ń ra epo fún ọkọ̀ mi o, mi ò kí ń dúró kí epo tó wà nínú rẹ̀ tẹ́lẹ̀ tán tàbí kí ó wọ emergency gbogbo ìgbà tí n ba ti ń travel ni mo máa ń ra epo sí i, tí n bá ti rí pé ó tó bí ọjọ́ méjì tí mo ti ra epo sí i báyìí, màá tún lọ ra. Mọ́ eyii tó wà nibe tele, màá fi top rẹ̀ up.

Bẹ́ẹ̀ni, mo máa ń ní ìrora lẹ́ẹ̀kọ̀kan nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Tí n bá ń kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sísọ, mo lè ní ìrora díẹ̀, ṣùgbọ́n tí n bá ti ríi wí pé mo ti ní ìrora báyìí, màá fọkànbalẹ̀, màá sì ṣe ọkàn akin, màá sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìgboyà.

Àwo tí mo fẹ́ràn jù ni àwo Game of Thrones. Àwo náà dùn lọ́pọ̀lọpọ̀ ó sì kọ́ni ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́. Ìtàn náà jẹ́ ìtàn tó máà ń mú ìdùnnú àti ayọ̀ wá fún ènìyàn tó sì ń fún'ni ní ọ̀pọ̀lọpọ̀ ìrírí àti ẹ̀kọ́ nípa bí a ṣe ń gbé ìgbé ayé.

Bẹ́ẹ̀ni o, mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa. Mo máa ń lọ sí ilé ìjọsìn ní gbogbo ọjọ́ Sunday. Kódà mo tún máa ń lọ ní àárín ọ̀sẹ̀ lẹ́ẹ̀kọ̀kan, ìyẹn tá bá n se isiń ọ̀sẹ̀. Ṣùgbọ́n gbogbo ọjọ́ Sunday yẹn dájú torí pé n kí pa ìkankan jẹ, mo máa ń lọ sí ilé ìjọsìn lóòrèkóòrè.

Ohun tí mo máa ń ṣe nígbà tí n bá dúró dè ńkan ni wípé mo máa ń gbó orin lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, tàbí kí n máa wo àwòrán, tàbí kí n máa wo fíìmù, tàbí kí n máa play game. Gbogbo àwọn nǹkan yìí ni mo máa ń ṣe láti jẹ́kí àkókò kì ó lọ nígbà tí n bá dúró dè ńkan.

Kò tí ì pẹ́ púpọ̀ tí mo kẹ́yìn lọ rí dọ́kítà, kó dà inu oṣù ta wà yìí náà ni. Ọjọ́ kẹta oṣù yìí tí ṣe December ni mo kẹ́yìn lọ rí dọ́kítà. Mo lọ rí dọ́kítà ní ọjọ́ náà fún àyẹ̀wò ránpẹ́ kí wọ́n le wo bóyá gbogbo àwọn òògùn tí wọ́n fún mi kí n máa lò bóyá wọ́n ṣe iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe té́té.

Mo máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe pẹ̀lú sùúrù àti ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀. Mí ìkánṣá sadede bẹ̀lú àwọn ètò àkànṣe yìí, mo máa ń se ìwádìí dáadáa, mo sì máa ń fi gbogbo agbára mi sí i. Mo sì máa ń farabalẹ̀ láti mọ ọ̀nà tí màá gbé àwọn ètò àkànṣe yìí gbà.

Kókó ẹ̀kọ́ kan tí mo fẹ́ràn jù nígbà èwe tí mo rántí ni ẹ̀kọ́ bí ènìyàn ṣe ń jẹ́ ọmọlúwàbí, ọmọ tó ń bọ̀wọ̀ fún òbí tó sì máa ń gbọ́ràn sí àgbà lẹ́nu. Mo fẹ́ràn ẹ̀kọ́ náà púpọ̀ nígbà tí mo wà kíní kékeré. Ẹ̀kọ́ náà sì bá mi dúró títí di ìgbà tí mo fi dàgbà báyìí.

Bẹ́ẹ̀ni o, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́ dáadáa. Ìgbà tí mo wà n kékeré ni bàbá mi ti ra kẹ̀kẹ́ fún mi, tó sì kọ́ mi bí wọ́n ṣe ń gun kẹ̀kẹ́ náà. Àtìgbà náà ni mo sì ti fẹ́ràn sì ní gun kẹ̀kẹ́. Kódà bí mo ṣe wáyé pẹ̀lú bí mo ṣe dàgbà tó, mo sì máa ń gun kẹ̀kẹ́ lóòrèkóòrè. Mo sì ní kẹ̀kẹ́ tuntun nínú ilé mi.

Rárá o, mi kì í dáhùn fóònù ní ibi iṣẹ́ torí wípé èèwọ̀ ni láti dáhùn fóònù lẹ́nu iṣẹ́ ní ibi iṣẹ́ mi torí náà gbogbo ìgbà tí mo bá ti wà ní ibi iṣẹ́, mo máa ń lu fóònù mi pani tàbí kí ń gbé e sí airplane moodu tí ìpè kankan kò ní lè wọlé sórí rẹ̀.

Etí ìgbọ́ tí ó máa ń farabalẹ̀ wá di ọ̀rọ̀ tó sì máa ń farabalẹ̀ fetí sí ọ̀rọ̀ tí kì í bẹ́ tàbí tí yóò gbọ́ nǹkan ṣùgbọ́n tí kò ní gbọ́o pẹ̀lú òye. Etí ìgbọ́ tó máa ń fọkàn bá nǹkan tan n bá sọ fún lọ ni mo máa ń lò. Èyí ló sì máa ń fún mi láyè láti lè máa fi ọkàn bá nǹkan tí etí mi bá gbọ́ lọ.